Síbẹ̀ ǹkan tí mo ṣe ni mo fẹ́ fi mú kíníyẹn wá síbẹ̀ nítorí ǹkan tí mo lọ síbẹ̀ ǹkan tí mo ṣe mo fẹ́ fi gba gbogbo kíníyẹn tó bá ti ya wọ́n lẹ́nu. Kí ni ó máa sẹ nígbà tí òjò bá rọ̀, òjò bá rọ̀ ni mo dẹ̀ máa wọlé, mo dẹ̀ máa sùn, mo dẹ̀ ń sùn ni. Tí ó bá jẹun tán, mo dẹ̀ ń sùn nítorí ǹkan tí ó fẹ́ ṣe ǹkan tí.